Mo ní irungbọ̀n, bẹ́ẹ̀ni mo ní irungbọ̀n. Gẹ́gẹ́ bí ọmọ ọkùnrin, nǹ mo ní irun ìgbọ̀n ní gbogbo ẹnu mi, láti ibi ẹ̀gbẹ́ orí mi dé ibi ìsàlẹ̀ ẹnu mi. Ni gbogbo bẹ́ẹ̀ ni mo ní irungbọ̀n.

Tí o féràn wà ní òru, bẹ́ẹ̀ni mo féràn láti wà ní òru torí òru jẹ́ ìgbà tí èmi mọ̀ tí mo ní láyé láti máa ṣiṣẹ́. Ẹ̀h, ẹ́ jẹ́ ìgbà tó dá kẹ́ ìgbà táwọn èèyàn ti sùn, ẹ̀ máa ń jẹ́ kí àti ìṣiṣẹ́ máa rorùn, ẹ̀ máa ń jẹ́ kí àti ìṣiṣẹ́ máa dákẹ́ ró àtẹ máa dùn, àdẹ̀ ẹ́ máa fún mi láǹfààní láti rún jinlẹ̀ láti wá láti lè ṣiṣẹ́.

So o fẹ́ràn coffee tàbí tea? Èmi fẹ́ràn tea. Ehn, mo fẹ́ràn tea. Ehn, dípòdípò coffee. E mọ̀ pé coffee ò ní, coffee máa ń gba oró ojú ẹni, kò ní jẹ́ kí ẹni sùn. Ó máa jẹ́ kí ẹ̀yàn mọ ṣiṣẹ́ ṣùgbọ́n ó tún ní eh àyídáyídà ti ẹ. Ṣùgbọ́n tea, ó mọ jẹ́ká ra tútù, ó mọ jẹ́ká ra, ẹ jẹ́ká ra jọ̀lọ̀. Òótọ́ ni pé kò fún ẹ̀yàn, kò ní fún ẹ̀yàn ní okun tí coffee o fún ni. Ṣùgbọ́n tí coffee bá fún ni lókun, yóò padà gbà padà. Ṣùgbọ́n tea, o kò wà láti ṣàràrí dé ni.

Ṣé o ní nọ́mbà orílẹ̀? Ẹ̀hẹ́n, gbogbo èeyàn ló ní nọ́mbà orílẹ̀. Ẹ̀hẹ́n, kí ènìyàn tó lè pè yàn láti òkè òkun àti láti ìlú mìíràn, wọ́n nílò láti fi nọ́mbà orílẹ̀ sí kọ́ tó pé nọ́mbà ẹni tó fẹ́ pé. Nítorí náà gbogbo ènìyàn ló ní nọ́mbà orílẹ̀.

Báwo ni o ṣe máa ń gbọ́ èrò àwọn a oníbàárà rẹ? Ẹn, tí wọ́n bá ní ohun tí wọ́n fẹ́ sọ àti tí wọ́n bá ní ohun tí wọ́n ń ro, èmi máa ń gbọ́ ọ̀rọ̀ wọn torí mo jẹ́ ẹni tí ma ń bá yàn sere, mo jẹ́ ẹni tí ma ń fani mọ́ra, mo sì jẹ́ ẹni to ma ń kò ní ẹni to ma ń gbọ́ ọ̀rọ̀ si eyàn lẹ́nu. Tí wọ́n bá ní ohun tí wọ́n fẹ́ sọ fún mi, màá gbọ́ ọ̀rọ̀ wọn. A tún wá ṣe ètò to jẹ̀ pé tí wọ́n bá lè sọ, tí wọ́n bá lè fẹ́ bá wa sọ̀rọ̀, a tún ní bí i kóló tí wọ́n lè fi ohun tí wọ́n fẹ́ ká ṣe sí i, tí wọ́n bá fẹ́ jẹ́ kí a mọ̀ pé àwọn ni.

Ṣo ní ètò láti fẹ iṣẹ rẹ lọ sí ìlú mìíràn? Ẹ̀bẹ̀ ni, a, mo ní ètò láti fẹ iṣẹ́ mi lọ sí ìlú mìíràn, ṣùgbọ́n kín ṣe ètò, ẹ, ọdún yi, ọdún kan àbọ́ ọdún méji, ètò bí ọdún mẹ́rin sí ọdún márùn-ún ni, ẹ, ètò ọdún, ọdún mẹ́rin sí ọdún márùn-ún ni láti fẹ lọ sí ìlú mi.

Áá àwọ̀ wo ni ó fẹ́ràn jù? Àwọ̀ funfun, mo fẹ́ràn jù àwọ̀ funfun. Mo fẹ́ràn jù nǹkan tó bá ti ní àwọ̀ funfun. Àwọ̀ tí mo fẹ́ràn jù ni rẹ̀. Kíni kó fẹ́ràn àwọn àwọ̀ míràn, àwọ̀ funfun mo fẹ́ràn rẹ̀ torí ó jẹ́ ǹkan tó mọ̀, ǹkan tí kò lábà wọ́n.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Mi ò fẹ́ràn ríro ìràwọ̀, mi ò tẹrá yà tí màá wo ìràwọ̀. Bá ti di lẹ́nu ṣẹ́ba lẹ́yìn kí ń jẹun, kí ń wọ, kí ń wàwọ̀, kí ń wàwọ̀ ránú yàrá mi, kí ń gbọ́ ìròyìn, kí ń bá ìyàwó mi àtà ọmọ mi ṣeré, kí ń sì sùn. Lẹ́yìn iná ni gbogbo ayé mi kò sì dúró ní iṣẹ́. Ǹjọ kejì, ayé mi ò ju yẹn lọ, mi ò tẹ ẹ ráyè atí màá wo ìràwọ̀.

Báwo ni o ṣe máa ń kojú èdì náà? O ko, o ko ọkọ̀. Nkan tó kọ̀ yóò yé mi ṣùgbọ́n tí bá jẹ́ ìdènà ọkọ̀ ni, eh mi máa ṣe pẹ̀lẹ́ ni. Mi ò ṣe kí sáré jù, mi ò kí ń po orun ṣe máa wá, máa rò pé, máa rò nu pé gbogbo àwọn èeyàn tó ń wọkọ̀ iná kaná mọ̀ tán ṣe. Nítorí náà, mo máa farabalẹ̀

Nígbà wo lo kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Ó ti ṣe díẹ̀ ó, torí èmi òun ṣe ẹni tó máa ń jẹun ní ìta. Oúnjẹ tí n bá ṣè nílé tí àwọn ẹ́ni bá ṣẹ fún mi, ilé ni mò ń jẹun. Nítorí náà, ó ti ṣe díẹ̀ tí mo kẹ́yìn jẹun ní ìta. Èé, èmi ò kí ń jẹun ní ìta. Èmi máa ń rò pé àwọn oúnjẹ tó ń ṣẹ níta yẹn pé kò mọ́ tó, pé wọ́n ò fi-- wọ́n, wọ́n ò ṣe pẹ̀lú ìná, òun ò fín tó, ẹ́ẹ́n, pé wọ́n ò sì kí ń dùn tó, wọ́n ò sì kí ń kójú òṣùwọ̀n tó fún mi. Nítorí náà, ó ti ṣe díẹ̀ tí mo kẹ́yìn jẹun ní ìta.